A bẹ́ẹ̀ni, mo ti lọ sí àgọ́ rí. But àgọ́ pín sí oríṣìíríṣìí, wọ́n lè jẹ́ àgọ́ ọlọ́pàá, wọ́n lè jẹ́ àgọ́ àwọn èèyàn ọ̀loun But àgọ́ ọlọ́pàá tí mo lọ lọ́jọ́ kan mo rí bí wọ́n ṣe mú àwọn èèyàn, inú mi bàjẹ́ gan. So mo ti lọ sí àgọ́ rí. So, ó wà níbi àwọn ǹkan tí mo ti lọ.

Ah! Ó ní àwọn fóònù tí mo ń lò. Mo ti lò àwọn fóònù Kan ri but. Amọ̀ gbogbo àwọn fóònù tí mo ń lo yẹn naa kí ń ṣe àwọn fóònù gidi. Fóònù tí mo ń lò nísinsìnyí ni wọ́n ń pè ní Redmi, so òun àti Samsung. Samsung A03 ni mò ń lò nísinsìnyí. So àwọn fóònù tí mo ń lò nìyẹn.

Iṣẹ́ tí mo ṣẹ́ gbẹ̀yìn, iṣẹ́ gidi ni. Kódà inú àwọn èèyàn dùn sí gan, èmi gan fúnra mi. Ìgbà tí mo ṣẹ́ tán gan, inú mi dùn. Mo n wo pé, àá, se emi na mo ṣẹ́ eleyii? Torí iṣẹ́ tí mi ṣe rí ni. Wọ́n ń fún mi ni àwọn èèyàn pé kí n mójútó wọn níbi iṣẹ́ kan. Mo de múójútó wọn dáadáa. To je pé ẹni tó fún mi gan, inú rẹ̀ dùn nígbà tó dé bí mo ṣe mójútó iṣẹ́ yẹn. So igba tan gbé iṣẹ́ yẹn yewo inú wọn dùn gan.

Ọja náà ni mo ti máa ń rí àwọn nǹkan elò mí rà. A máa ń rà ni, ọjà náà lati má ń rí. Tí a bá ti fẹ́ wá nǹkan èlò ta máa fi ṣiṣẹ́, ọjà la ti máa rà wọ́n. Owó dẹ la máa fi n rà wọ́n. Kìí ṣe nǹkan ti èèyàn kan lè rí. Nítorí irú iṣẹ tí mo ń ṣe, iṣẹ́ nǹkan jíjẹ ni a máa ń rà ni.

Ẹìrìn àjò mi láti lọ sí ibi iṣẹ́ tí mò ń ṣe tí ń bá fẹ́ lọ, ó máa ń gbà mí ní wákàtí mẹ́wàá níbi tí mò tí ń ṣiṣẹ́ Kojìnà Púpọ̀ lọ sílẹ̀. Torí èyí, mo máa ń fẹsẹ̀ rìn lọ ní tí bá ti fẹ́ lọ ṣe iṣẹ́ lójoojúmọ́, mo máa ń rìn lọ síbẹ̀.

Àwọn ibi tí mo fẹ́ lọ ó pọ̀ gan-an. Àwọn ibi tó wù mí láti lọ sinmi sí, mo fẹ́ lọ síi ibi tí màá ti gbádùn ara mi. Àra àwọn ibi tó wù mí lọ níbí kí n máa rí odò, kí n rí ibi tó tútù, ibi tó tútù tí wà tí màá ti máa ti mi eru o níbà mí láti máa le ṣẹ̀ nǹkan tí mo fẹ́ ṣe.

Tí èmi bá fẹ́ kóko polówó, màá kóko wo kíni mo fẹ́ polówó ná. Tí mo bá ti rí awo tán, màá wo pé àwọn wo ni mo fẹ́ polówó sí. Bí i kí n wo pé ók, nǹkan tí mo fẹ́ polówó yìí, ṣé àwọn tí mo fẹ́ polówó sí, ṣé àwọn tó máa wá, tí wọ́n ma tí wọ́n ma le lo nǹkan tí mo fẹ́ polówó ni tí n tó lè polówó sí wọn. Àwọn ènìyàn na le mi máa polówó sí.

Àgó máàrúń lọ́wúrọ́ ní mó ṣètò íjímì. Nítorípé àgó máàrúń yẹn ní móo máa ń fẹ́ràn látí jí. Nítorí tí mo bá ti jí àgó máàrúń yẹn, màá rí gbógbó ohún tí mo fẹ́ ṣe ṣe lásìkò. Tí bá ti jí ágógo máàrúń, máa kọ́kọ́ ṣáá dúra fún olórúń òbà tó ta mí jí náà. Tí mo bá ti wá ṣẹ̀ yẹn, tí mo yé ṣẹ̀ wá ṣe gbógbó ǹkan tó jẹ́ kí n ṣe ní ojó yẹn.

Rárá o, mi ò tíì fún ẹni kankan léje rí o, torí emi gan miro bẹ́jẹ pọ̀ lára mi. Ẹ̀mí ni ó ti rí nkan jẹ, ọmọ ilẹ́ẹ̀wẹ́ ni mí. Ọmọ ilé-ìwé dé nìyẹn níbi tí mò ń gbé yìí. Kì í ṣe pé a ń jẹ nǹkan gidi lọ títí báyẹn, nítorí èyí mi ò tí fún eeyan léje. Ẹru gan bà mí, torí mo mọ̀ pé èmi ni mi léje púpọ̀ lára mọ. Mi tí fún èèyàn léje.

Bẹ́ẹ̀ni mò ń láṣọ òtútù. Mò láṣọ tí mò má fi ń pa òtútù mọ́ nígbà òtútù. Aṣọ yén mí kí ń sábà wọ inú òtútù níkan náà ni. Bó bá ti dinu òtútù ma gbée jáde màá fọ̀ọ́ Máa dẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní wọ̀. Torí ọ̀nà òtútù níkan náà ni mò máa ń wọ torí aṣọ òtútù náà ni. Ṣò mo láṣọ òtútù, mo ní mò ń láṣọ òtútù dáadáa, dáadáa, dáadáa.

Tí n bá ti wà láàárín àwọn ẹlẹgbẹ́ mi kò sí nǹkan tí mo kí ń lè sọ, nítorí àárín wọn náà ni mo wà, ọ̀rẹ́ dẹ̀ ni wa. So tí n báà ti wà láàárín wọn kò sí nǹkan tí mo lè fi pamọ́ fún wọn torí a jọ mọ àṣírí ara wa náà ni. Tí n bá ti wà láàárín wọn gan an a máa ń sọ àwọn ọ̀rọ̀ gbogbo, ọ̀rọ̀ a máa ń sọ kò sí ǹkan tí a kì í jẹ́ ó ń sọ pọ̀. Tí n bá ti wà láàárín àwọn ẹlẹgbẹ́ mi torí èèyàn gidi làwọn ẹlẹgbẹ́ mi a dẹ̀ ń jọ máa ń sọ̀rọ̀ dáadáa.

Èèmejì mo ma n fọ eyín. Àwọn dọ́kítà náà ló sọ pé ó dáa kí eeyan máa fọ eyín làárọ̀, kí eeyan sì tún máa fọ ní alẹ́ tí eeyan bá fẹ́ sùn. Èèmejì ni mo ń fọ, èèmejì ni mo ma n fọ eyín. Eyín, o jẹ nǹkan tó jẹ pé eeyan gbodo mọ́jú tó.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee níbi iṣẹ́, mo máa ń mu coffee, mo máa ń mu coffee gan-an torí mo fẹ́ràn coffee. Mo máa ń mu tútù, mo máa ń mu gbigbọ́nà ko si eyi tí mi kin mu. Coffee wà lára àwọn ǹkan tó máa ń jẹ́ kí inú mi máa dùn, mo dẹ̀ máa ń gbádùn rẹ̀ dáadáa. Kọ́ dà tó bá jẹ́ inú òògùn gan-an ni mo máa ń mu, otutu máa ń mu nígbà yen tó bá ti dọ́wọ́ ọ̀sán. Ko sí igbà tí mi o lè mu coffee.

Mo fẹ́ràn láti máa gbọ́ orin torí mo jẹ́ ẹnìkan tó máa ń gbọ́ orin gan. Kò dẹ̀ sí irú orin tí mi kì í gbọ́. Nítorí gbogbo orin náà ni mo like gan, gbogbo orin náà ni mo fẹ́ràn gan. Kò sí èyí tí èmi kì í gbọ́. But èyí tówùn mi kí máa gbọ́ jù náà ni àwọn orin tó máa ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn, tó máa ń mọ́gbọ́n lọ́wọ́, tó máa ń kọ́ iyan ni àwọn nǹkan kan tí ẹ̀yin ó mọ̀

Rárá o, mi o kìí n k'ọ́rọ̀yìn o. Mi kìí n kọ́rọ̀nyìn nibí iṣe mii ti e m'ọ̀royin ko gan. Àwọn tó máa ń kọ́rọ̀yìn ti wà, tó r'awọn ni wọ́n dá kí won máa k'ọ́rọ̀yìn. Àwọn tó fẹ́ràn iròyìn ni wọ́n máa ń kọ́rọ̀yìn, èmi ò fẹ́ràn kí n máa k'ọ̀royìn torí mi ò mọ̀ọ́ ko Àwọn nǹkan mìí wa tí mo máa ń ṣe. Amo ìròyìn yẹn kì í ṣe iṣẹ́ mi. Mii ti ẹ mọ̀o kó rárá, mii mọ̀o ko. Mii kìí n kọ́rọ̀yìn nibiṣe o.